Mi ò tí ì máa ṣiṣẹ́ o, mi ò tí ì máa ṣiṣẹ́ university. Ó di jù ìyẹn kí n tó graduate. Tí máa ti graduate, màá fẹ́ràn láti ṣiṣẹ́ ní ilé, ní ilé iṣẹ́ tí àwọn òṣìṣẹ́ ní owó àfikún. So, mi ò lè dá iṣẹ́ sílẹ̀